Bẹ́ẹ̀ni, mo má ń jẹ gọ́ọ̀mù. Àmọ́ kò ṣe ní gbogbo ìgbà ni mo má ń jẹ é. Mo fẹ́ràn rẹ̀ díẹ̀, buh kí ṣe wípé, kò kí ṣe wípé mo fẹ́ràn rẹ̀ gidigidi. Mo má ń jẹ lẹ́ẹ̀kọ̀kan, kìí ṣe gbogbo ìgbà ni mo má ń jẹ gọ́ọ̀mù. Oríṣìíríṣìí gọ́ọ̀mù ló wà. Àwọn ẹlẹ́rìndòdò àtàwọn ẹlẹ́yìí tó má ń korò.

Ah! Ǹjẹ́ mo ti kọjú ìṣòro rí ní ibi iṣẹ́? Béẹ̀ni, mo ti rántí Tí mo bá fẹ́ kojú èyíkéyìí ìṣòro níbi iṣẹ́ mi, mo máa ń fi ara balẹ̀ láti kojú rẹ̀, torí ohun tí ẹni bá fi ara balẹ̀ kojú, ẹni èèyàn máa ń rí bí i kojú dáadáa tí kò ní sí ìyọnu. Mo máa ń fi ara balẹ̀ kojú ìṣòro níbi iṣẹ́ mi láti má lè ṣe àṣemáṣe mi.

Ah, èmi náà ní àrùn ojú. Àrùn ojú ilé tí wọ́n má a ń pè ní tí àwọn olóyìnbo onígẹ̀ẹ́sì máa ń pè ní longsightedness. Eleyii tó súnmọ́ sí pé mo lè rí, mo ní shortsightedness tó túmọ̀ sí pé mo lè rí ǹkan tí ó súnmọ́ mi dáradára àmọ́ ǹkan tó bá ti jìnnà sí mi. Mi ò lè rí. Èmi náà ní àrùn ojú díẹ̀.

Á, ìbéèrè yìí ni agbára fún mi o. Torí Nàìjíríà ni èmi ń gbé. Níbi tí àwa ṣe ti ń ṣiṣẹ́ pa- pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Kwara. Ibi tí àwa ti ń ṣiṣẹ́, àwo níí ilò pé à mu kọ́fi lọ ibi iṣẹ́. Àwa oo níí lò pé à mu coffee lọ sí ibi iṣẹ́. Èmi o kí n mọ coffee lọ ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. A, ibi tí mo wà nísin ọ̀fà ni mo wà. Nọ́mbà orílẹ̀ ọ̀fà ọ̀ún sí ní ẹéjì, àrún, óòdó óòdó, óòkan óòdó óòkan. Nọ́mbà orílẹ̀ ọ̀fà ní ibi tí mo wà níyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ àbí ká sọ wípé mo máa ń fi owó mi pamọ́. Iye ọ̀nà tí mo wá máa ń fi owó mi pamọ́ sí, ó pé ọ̀nà méjì. Yálà kí n fi owó mi pamọ́ sí ilé àbí kí n fi owó mi pamọ́ sí àkótó mi ní ilé ìfowópamọ́, ilé tí olóyinbo ń pè ní báǹkì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka mo máa ń ka ìwé àdéhùn dáradára torí ara àwọn ọ̀nà tí wọ́n le gbà láti fi lè ṣe àkóbá fún yàn. Oòní kan gbé ìwé àdéhùn wá kí ọmọ wá ka dáradára. So ẹ̀mí máa ń kàá dáradára láti ṣe pé mo mọ ìdí tí mo mọ ǹkan tí mò ń kàá kí ó tode pé mo bọ̀wọ́ lu. Àìmọ̀ ǹkan tí yàn kàá kí ó tode pé yàn bọ̀wọ̀ lu o lè padà ṣe àkóbá fún yàn ní ọjọ́ iwájú. Ìdílé yìí tí mo fi máa ń ka ìwé àdéhùn dáradára.

Nínú wọn ni mo wà. Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ètò ǹkan mi ní fínnífínní elẹ́yìí tí ò ní sí àṣìṣe níbẹ̀. Torí lára ìjẹ́ ọmọ ènìyàn tó mú ènìyàn tán fi ń pè yàn ní ọmọlúwàbí, ò ní kó ṣe ètò ǹkan rẹ̀ dáradára. Mo máà ń ṣe, mo máà ń ṣe ètò ǹkan mi dáradára.

Bẹ́ẹ̀ni, akẹ́kọ̀ọ́ Masters ni mí gẹ́gẹ́ bí mo ṣe wà yìí. Àǹfààní sì wà fún mi láti kọ ìwé pẹ̀lú ọwọ́ mi dáradára. Olùkọ́ sì tún ni mí pẹ̀lú. Níbi iṣẹ́ mi, mo máa ń fi ọwọ́ mi kọ ìwé. Ní ibi tí mo ti ń kẹ́kọ̀ọ́ Masters mi náà, mo máa ń fi ọwọ́ mi kọ ìwé. Mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gba, iṣẹ́ olùkọ́

Àwọn nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ó pọ̀. Àkọ́kọ́ náà, òṣìṣẹ́ tuntun gbọdọ̀ jẹ́ ẹni tí ó ní ìjáfàrà, ó sì gbọdọ̀ jẹ́ ẹni tí ó ṣe tán láti ṣiṣẹ́ takuntakun, ó sì gbọdọ̀ jẹ́ ẹni tí è ṣọ̀lẹ̀ tí ò ní ṣe ìmẹ́lẹ́. Àwọn nǹkan mì pọ̀o tí mo máa ń wá lára òṣìṣẹ́ tuntun, àmọ́ díẹ̀ nínú wọn ni àwọn tí mo ti darúkọ ṣáájú.

Àwọn alábàṣepọ̀ mi, bẹ́ẹ̀ni mò maa ń ṣe ìwádìí lórí àwọn alábàṣepọ̀ mi, pàápàá tó bá jẹ́ wípé mo rí ẹni tí ìwà re o bá iwà mímu, màá ṣe ìwádìí kí n fi mọ rú èèyàn tó jẹ́, ṣé èèyàn dáadáa tí èèyàn ń sún mọ́ ni? Àbí ẹni tí èèyàn má ń jìnnà fun? Àbí ẹni tí èèyàn má ń sá fún? Mo ń ṣe ìwádìí lẹ́ẹ̀kọ̀kan ìyen lórí àwọn tí n bá mọ̀ pé ẹni yìí ó gba kí èèyàn fura síi.

Ah! Ọlọ́run májẹ̀, èmi ò kí nà àrà mi o, èmi ò kí nà àrà mi. Kí ni mo fẹ́ ṣe fún àrà mi tí màá ṣe máa na àrà mi? Mi ò kí na àrà mi. Dédé tí ó bá ṣe pé bóyá mo ń gbọn ǹkan kúrò lára tọwọ́ mi yóò kàn mọ gba àrà mi pẹpẹpẹ. Mi ò kí na àrà mi o, torí mi ò rí idi kan tí mo fi fẹ́ na àrà mi.

Lórí ìṣòwò mi, mo lè ni mo gbé gbá orókè lórí ìṣòwò torí Ọlọ́run wà pẹ̀lú mi lórí ìṣòwò mi. Ọjà ni mò ń, ìgbà míràn mo máa ń ta ọjà, àwọn ọjà tí mo sì máa ń tà, Ọlọ́run máa ń jẹ́ kí àwọn ènìyàn tètè bá mi ra. Ìwà ìṣòwò mi ṣìrẹ́, mo máa ń ṣe ìṣòwò mi nítorí wípé mo fẹ́ kí àwọn èèyàn, mo máa ń ṣe ọ̀yàyà sáwọn èèyàn láti bá mi ra jà mi àbí láti bá mi ná owó tí mo bá ń ṣe.

Ọmọ Yorùbá, para kú ni èmi o. Àwọn nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, ó sọ́tọ̀tọ̀. Ṣùgbọ́n ele tí ó farahàn jù tí ó sì pọ̀ jù nínú nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, o ní yálà kí n mu gàárì àti ǹtá n pè ní béske àbí kí n mu gàárì àti kúlíkúlí pẹ̀lú omi tútù. Tó bá tẹ́wá bọ́ sáṣìkò ìgbà tí òòrùn mú họ́nhọ́nhán, mo fẹ́ kí n mu gàárì pẹ̀lú omi tó tutù àti mílíìkì. Yálà mílíìkì alágolo ni àbí mílíìkì gbẹ̀rẹfu. Mo fẹ́ràn láti máa mu gàárì lọ́sàn-án.

Ẹhn, mo le sọ pé bẹ́ẹ̀ni. Àmọ́ nígbà tí mo sì kéré ni mo ní ìróó, mo ní mo ní ìrora nígbà tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n nísinyí tí mo ti dàgbà, níbi tí mo gbọ́njúmọ̀ yìí, mi ò kí rora láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Màá sọ̀rọ̀ níwájú wọn, kan lè gbọ́ ohun tí mò ń sọ. Tan bá sì gbọ́ ohun tí mò ń sọ, àwọn náà o lè fi èṣì sí nǹkan tí mo bá sọ.

Ha! Àwọn ìran oúnjẹ tí mo mọ̀ se pọ̀. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí àwọn òkèlè torí ọmọ Yorùbá ni mí. Mo mọ bí wọ́n se ń se òkèlè dáradára. Mo lè ro àmàlà, mo lè tẹ ẹ̀bà, eléyìí tá ń pè n sèmó náà mo lè tẹ. Ṣùgbọ́n mi i lè ro fùfú. Àmọ́ ta bá tú kù o lórí ìyẹn náà mo mọ bọn ṣe ń gún iyán. Bẹ́ẹ̀ sì ni mo lè se ìrẹsì, mo lè se ẹ̀wà, mo tún lè se Indomie àbí eléyìí tán pè ní Spaghetti.

Bẹ́ẹ̀ni, méjèèjì ni mo fẹ́ràn. Àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Méjèèjì ni mo fẹ́ràn torí ìmọ́lẹ̀ òwúrọ̀ ènìyàn ṣẹ̀ṣẹ̀ ń jí bọ̀ ní ìmọ́lẹ̀ òwúrọ̀ ni. Iṣẹ́ ó sì wà lára láti ṣe iṣẹ́, láti ṣe iṣẹ́, láti lọ síbi iṣẹ́. Ìrọ̀lẹ́ lélẹ̀ yìí lásìkò ìyà ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ nígbà tí ilẹ̀ bá ń ṣú lọ, ara ó ti máa sílẹ̀. Irú àsìkò ìgbà náà ènìyàn lè sinmi. Innkan tó jẹ́ kí n fẹ́ràn méjèèjì nìyẹn.

Ah! Èmi gangan fúnra mi, mi ò dá ọkọ̀ ní fúnra mi ṣùgbọ́n tí mo bá wọ ọkọ̀ èrò bọ yá yálá tí mo bá ń ṣèrìn àjò lọ sí ìlú kejì àbí sí ìlú míràn, oun tí dírẹ́va àbí ẹni tí ó ń wakọ̀, olùwakọ̀ àbí àwọn tó bá jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ oun tí wọ́n bá ń gbọ́, oun lè mi náà máa ń gbọ́. Àbí tí mo bá wà nínú ọkọ̀

Nígbà tí mo wà ní, ilé ẹ̀kọ́ gírámà, mo fẹ́ràn, kókó ẹ̀kọ́ biology dáradára torí biology ọ̀ ló ń kọ́ wa bá ṣe mọ̀ nípa àwọn ǹnkan abẹ̀mí tó wà ní àdúgbò tó sì wà ní agbègbè àtàwọn ǹnkan kan mì tó wà ní agbègbè ọmọ èdánìyàn. Ǹnkan tó jẹ́ kí n fẹ́ràn biology dáadáa nìyẹn.

Ìbéèrè yìí rí bá kan, kíni mo fẹ́ fọn gangan? Mo lè sọ pé mo mọ̀ bí a se n fọn, torí mo lè fọn fèrè, mo lè fọn bolombolo, mo sì lè fọn bọ́ọ̀lù bó bá ti jó dé lè. Kódà nígbà míràn ta bá n ṣe ìdárayá gan, mo mọ bí wọ́n se n fọn fèrè dáradára. Mo mọ̀ bó se n fọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù bí ọwọ́ aago mẹ́rin sí aago márùn-ún torí Mùsùlùmí ni mí. Bí nǹkan bí ọwọ́ aago márùn-ún á bọ́ sí aago mẹ́fà lọ ń lù, oun lá mọ lọ kírun ìdajì. Mo sì máa ń tètè jí ní ìdajì láti bá ìrun ní jànmọ́ ka lè jọ kí papọ̀ pẹ̀lú àwọn yòókù. Mo máa ń tètè jí ní kùtùkùtù.

Ṣé lórí ìbéèrè náà? Bẹ́ẹ̀ ni, mo máa ń, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn, pàtàkì jùlọ lórí ibùsùn mi. Ibùsùn mi tí mò ń lò, ibùsùn tó fẹ́lẹ́ gidigidi ni, kò ṣe ibùsùn tí máa ń ta ni lára. Ó máa ń rọ̀ mí lọ́rùn gidi láti sùn lórí ibùsùn mi. Ṣùgbọ́n o, tí bá sùn sórí ẹní, ara máa ń ta mí tí bá jí.

Beeni mo ti sise òfé ri. Taa bá ní ká wò, iṣẹ́ graphic designer òní mò ń ṣe. Ṣùgbọ́n àwọn tó súnmọ́ mi gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí mi, wọ́n le ní kí n bá wọn ṣe iṣẹ́ kan tí wọ́n sì sọ pé àwọn ò ní fún mi ní owó. Ṣùgbọ́n tẹ̀ríntọ̀ yaya ni fi bá wọn ṣe torí mọ̀lẹ́bí mi ni wọ́n jẹ́. Èmi náà lè ní nǹkan ní tèmi ni ó gbà lọ́wọ́ wọn lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ mìíràn.

Gíláàsì ọrùn, bẹ́ẹ̀ni mo ní gíláàsì ọrùn, pàápàá jùlọ eléyìí tó tó dúró abidán, torí mo máa ń gun ọ̀kadà. Gbogbo ìgbà kí ìgbà tí mo bá sì ti fẹ́ gun ọ̀kadà, mo máa ń lo gíláàsì ọrùn mi. Mo sì tún ní, òun gíláàsì ọrùn ẹyọ̀ kan náà ni mo ní, ẹyọ̀ kan ṣoṣo ni mo ní, mo sì ń gbìyànjú láti ra òmíràn kan ni.

Ìbéèrè yìí ṣe bákan. Ṣé owó tí mò ń gba dára? Ṣé pẹ̀lú sálárì mi, àbí owó tí mò ń gba bóyá owó tí ènìyàn kan bu mi, àbí iṣẹ́ tí mo bá bá ènìyàn ṣe tí wọ́n fún mi ní owó. Tó bá jẹ́ pé ti sálárì mi ni, owó tí mò ń gba, mi lè sọ pé ó dára tó. Ṣùgbọ́n à ń faramọ́ náà ni, à ń faramọ́ ni. Bọ̀ tó bá jẹ́ wípé owó titiye àwọn iṣẹ́ tí mo ṣe ni, owó tó ń tẹ́ mi lọ́hùn ni màá béèrè lọ́wọ́ àwọn èyàn. Àwọn ènìyàn ó sì jọ, ó sì fún mi látara ibi tí a bá fi ọ̀rọ̀ sí.

Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti lo àkókò nígbà tí mo bá wà nínú ìlà òun ni wípé àkọ́kọ́ náà mo lè máa gbá géèmù, bóyá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni àbí kí n máa bá-- kí n máa wo amóhùnmáwòrán bóyá ti Yorùbá àbí ní èdè Gẹ̀ẹ́sì àbí ní ti àwọn India àbí kí n máa bá àwọn èèyàn tó súnmọ́ mi gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi, ká jọ máa ń rojọ́, ká jọ máa ń sọ̀rọ̀. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti lo àkókò mi nígbà tí mo bá wà nínú ìlà ni yẹn.

Ẹn, bẹ́ẹ̀ni, àwọn kan wà tí mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́, àwọn kan sì wà tí mi ò faramọ́. Jẹ́ ká kọ́kọ́ mú àpẹẹrẹ àwọn èlé yìí tí mi ò faramọ́. Ó ní kí Yorùbá sọ wí pé "ẹni tó bá jókòó lórí kò da kí ẹ̀yàn jókòó lórí odó nígbà tí òjò bá ń rọ̀". Irọ́ paraku ni èmi ká ìyẹn sí. Irọ́ paraku ni mo kà á sí torí mo ti jókòó lórí odó nígbà tí òjò ń rọ̀ dáradára tí ó sì ṣi nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí mi. Àmọ́ àwọn ǹkankan mì wà tó jẹ́ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí ó sì ṣe èyàn lánfààní mo máa ń tẹ̀lé irú àwọn bẹ́ẹ̀.

Ah, àwọn nǹkan tí mo máa n ṣe ní òwúrọ̀ ó yàtọ̀ síra wọn. Sugbon ilé yìí tó jẹ́ kókó jùlọ tí mo máa n ṣe ní gbogbo ìgbà, òun ni wípé tí mo bá ti jí níbi nǹkan bi aago márùn àbọ̀ àbá aago márùn, màá kọ́kọ́ pé Ọlọ́run ọba mi ná. Tóbá tásí kò, màá lọ sí mọ́sálásí láti lọ kírun. Tí ilẹ̀ bá mọ́, màá mọ́ra ibi iṣẹ́, màá sì gba ibi iṣẹ́ lọ.

Ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ tí mo jẹ́, àwọn ǹkan tí ó ṣe àwọn ohun èlò tó ṣe pàtàkì jùlọ àkọ́kọ́, òun ní kí n rí textbook tí màá fi kọ́ àwọn ọmọ mi torí ọ̀gá biology gangan ni èmi. Yàtọ̀ sí ìyẹn náà, ayé yàrá ìkàwé ibi tí àwọn ọmọ o jókòó sí, ìyẹn náà ṣe pàtàkì jùlọ. Tí àwọn ọmọ bá fẹ́ ṣe iṣẹ́ practical, so àwọn ohun èlò tí wọ́n ó lò láti fi ṣe practical biology, àwọn náà ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi.

Ìméèlì, ǹjẹ́ ó ní bí ènìyàn túnṣe máa ń ṣe ètò ìmélì? Ìbéèrè yìí ò fẹ́ ní agbára fún mi díẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí mo ríro lórí bí mo ṣe máa ń ṣe ètò ìmélì mi, òun ni wípé tí ìmélì kankan bá wọlé fún mi, màá kàá, tí ń bá sì kà, àwọn mìíràn wà nígbà mí tó jẹ́ wípé kò ní ní wúlò fún mi, yóò kàn wọlé ni, irú àwọn bẹ́ẹ̀ máa ju wọn dànù, àmọ́ àwọn mìí wà tó jẹ́ pé tó bá wúlò fún mi, màá lò wọ́n àbí kí ń tẹ̀lé nǹkan tó bá ní kí ń ṣe nínú ìmélì náà.

Rárá o. Gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí, mi ò gbọdọ̀ fẹ́ràn, mi ò tí è fẹ́ràn láti lọ síbi ìsẹ̀mbáyé. Gẹ́gẹ́ bí ó yá bí ọdún ifá àbí ọdún bí tán tí ń gbéégún, ẹṣin mi ò faramọ́ láti lọ ibi ìsẹ̀mbáyé. Mi ò fẹ́ràn láti lọ síbi ìsẹ̀mbáyé kankan.

Bẹ́ẹ̀ni oríṣiríṣi ètò ló wà lórí tẹlifísàn. Mo máa ń wo ètò bóyá bí ètò ìdárayá. Ìgbà míirán sì ni mo máa ń wo bọ́ọ̀lù lórí tẹlifísàn. Ìgbà mí sì re mo máa ń gbọ́ ìròyìn láwọn n tó ń ṣẹlẹ̀ ní àyíká mi àbí ní Nàìjíríà gangan, mo má ń gbọ́ lórí tẹlifísàn. Bẹ́ẹ̀ ni, mo máa ń wo àwọn ètò lórí tẹlifísàn.

Àti ríi pé ọjà mi dára. Àwọn ọ̀nà tí mo mọ̀ ń gbà láti máa, láti ríi dájú pé ọjà mi dára, òun ni wípé màá pọ́n ọjà mi lé, màá ṣe é dáradára tó jẹ́ pé tí àwọn èèyàn bá rí i, inú wọn á dùn láti wá bá mi, láti wá bá mi rajà. Màá pọ́n ọjà mi lé, màá gbé e sínú bóyá ike ni àbí inú ọ̀rá tí àwọn ọ̀dọ̀tí tí wo fi ni máa ń ta lùú.

Ìkínni pọ̀ nínú Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́. Nínú Yorùbá, a kọ́ wa wípé tó bá fẹ́ kí àgbàlagbà àbí tí ọbá fẹ́ jẹ́ ká gbé látọ̀dọ̀ òbí, tí ọbá fẹ́ kí òbí rẹ̀, ọkùnrin gbọ́dọ̀ dọ̀bálẹ̀ gbaládá láti kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àbí ẹni tó bá jù ú lọ. Obìnrin sì gbọ́dọ̀ fi okùn rẹ̀ méjèèjì, ó gbọ́dọ̀ fi kúnlẹ̀ láti fi kí àwọn òbí rẹ̀ àbí ẹni tó bá jù ú lọ.

Bẹ́ẹ̀ni, mo ti sọ síwájú nínú ìbéèrè tí ó jọ mọ́ e-mail náà tẹ́lẹ̀. Àwọn e-mail mí wà tí ó jẹ́ wípé wọn ò wúlò. Irú àwọn e-mail bẹ̀, mo máa ń yìn wọ́n nù. Boyá yálà kí n fi wọn kalẹ̀ síbi tí wọ́n bá wà kí n má dé bẹ́ẹ̀, àbí tí n bá dé bẹ́ẹ̀ kí n jù wọ́n sínú akoto bóyá kí n delete wọn torí wípé wọn ò kúkú wúlò.

A, ọ̀nà kan gbàǹgì tí mo máa ń lò láti fi rántí àwọn ọ̀rọ̀ àsìnà mi òun ni wípé tí olóyìnbo máa ń pè ní password. Tí mo bá lọ sí orí íńtánẹ́ẹ̀tì àbí mo ní ọ̀rọ̀ àsìnà kankan mo máa ń kọ́ kalẹ̀ sínú ìwé òun ni ko imú mi gbàgbé. Kódà tí mo bá gbàgbé nígbà mìíràn máa kàn lọ síbi tí mo kọ́ sí, màá lọ wo òun níbẹ̀ máa sì fi ṣe ǹkan tí mo bá lọ.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Mo lórúkọ ìnagijẹ látigbà tí mo ti wà ní à ìlé ìwé gírámà ní àwọn ọ̀rẹ́ mi, wọ́n ti fẹ́ràn láti mọ̀o pé mí ní Prof. Bani. Orúkọ ìnagijẹ mi nìyẹn. Mo sì tún ní orúkọ ìnagijẹ mii gẹ́gẹ́ bíi Arówólo àarín àwọn ọ̀rẹ́ mi. Àwọn ni ná máa ń pè mí ní Arówólù.

Ìbéèrè yìí, inú mi ń dùn sí ìbéèrè yìí. Ọjọ́ tí mo fẹ́ràn jù, òní ọjọ́ Jímọ̀ àtọjọ́ àbámẹ́ta àtọjọ́ àìkú, àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù nù. Ọjọ́ Jímọ̀ jẹ́ ọjọ́ tí àwa Mùsùlùmí tí a ń máa lọ kí ìrun, tí a máa lọ kí ìrun ní mọ́ṣáláṣí, ìrun àkójọpọ̀. Ó jẹ́ ìdí tí mo fi fẹ́ràn ọjọ́ náà. Àmọ́ ọjọ́ àbámẹ́ta àtọjọ́ àìkú, irú àwọn ọjọ́ méjèèjì yìí wọ́n jẹ́ ọjọ́ ìsinmi. Láti ìgbà tí a bá ti lọ ibiṣẹ́ láti ọjọ́ ajé tó fi di ọjọ́ Jímọ̀, so a bá ti di ọjọ́ eti, ọjọ́ àbámẹ́ta àtọjọ́ àìkú ó jẹ́ ọjọ́ tí à mọ ń fi ń sinmi. Ìdí tí mo ṣe fẹ́ràn àwọn ọjọ́ yẹn.

Ó ti pẹ́ gidigidi tí mo ti sunkún. Iyẹn jẹ́ ìgbà tí mo sì wà ní kékeré nígbà tí mo fẹ́ràn torí ọmọ tó burú nígbà tí mo wà ní kékeré ni mí. Tí àwọn òbí mi bá mú mi, wọ́n ó jà mí lẹ́gba láti má lè ṣe àwọn nǹkan tó burú fún mi, léle tó lè pa mí lára. Nígbà náà ni mo ti sunkún gbẹ̀yìn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, a dúpẹ́ fún Ọlọ́run. Kò sí ọ̀rọ̀ ẹ̀kún nínú ayé wa.

Nígbà mìíràn àwọn ààlà mi wà tí mò máa ń rántí, àwọn ààlà mi sì wà tí mi ò kí ń rántí. Kìí ṣe gbogbo ìgbà ni mò máa ń rántí ààlà mi. Ṣùgbọ́n àwọn ààlà tó bá dá, láwọn ààlà tó bá dá, mò máa ń rántí irú àwọn ààlà bẹ́ẹ̀. Àmọ́ àwọn ààlà burúkú, mi ò kí ń rántí wọn.

Iṣẹ́ ṣíṣe láti ilé ní ìgbà mi, ó rọrùn fún mi láti ṣiṣẹ́ láti ilé torí Yorùbá ní máa ń sọ kíni kan wípé ọ̀nà kan o wo ọjà. Lẹ́yìn iṣẹ́ olùkọ́ tí mò ń tún ṣe, gẹ́gẹ́ bí mò tún máa ń ṣe iṣẹ́ aah graphic design láti bá àwọn èèyàn fi oríṣiríṣi color àti oríṣiríṣi alphabet bá wọn fi design ǹkan kan yala eleyi tí wọ́n fẹ́ lò láti fi polówó ọjà wọn ni àbí láti fi polówó ǹkan kíǹkan tí wọ́n bá ń ṣe. Mò máa ń ṣe iṣẹ́, mò máa ń bá wọn ṣe irú iṣẹ́ náà láti ilé.

Ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti olórí iṣẹ́ mi àbí kí n pè é ní olórí ilé ìwé mi, ó dánmọ́nrán dáadáa torí ẹni tó jẹ́ bí olórí ilé ìwé wa, èèyàn dáadáa ni. Ẹni tí inú rẹ̀ sì máa ń dùn sí ọmọlàkejì ni. Bí inú rẹ sì máa ń dùn sí ọmọlàkejì, inú àwa náà máa ń dùn sì í. So ìbáṣepọ̀ àwa méjèèjì ó dánmọ́nrán.

Ìbéèrè yìí, ìbẹ̀rù tó pín yẹ́lẹyẹ̀lẹ ni. Ọ̀nà tí mo máa ń gbọ́ gbà tọ́jú ara mi ó pín sí oríṣiríṣi. Ka kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú títọ́jú ara mi. Ojojúmọ́ mo ní mo máa ń wẹ̀ lẹ́ẹ̀mejì, màá wẹ̀ láàárọ̀ tí ń bá jí kí n tó lọ ibiṣẹ́, màá sì wẹ̀ lálẹ́ tí ń bá dé. Ẹ̀kejì ni wípé màá gbìyànjú pé mo fọ ẹnu mi làárọ̀, màá sì gbìyànjú pé mo fọ ẹnu mi lálẹ́. Màá tún gbìyànjú wípé mo jẹ oúnjẹ dá, oúnjẹ tó dá sí ara mi. Àwọn ọ̀nà díẹ̀ nínú àwọn ọ̀nà tí mo ń gbà láti tọ́jú ara mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, àwọn ọjà tí mò ń tà, mo máa ń ṣe ìtọ́jú wọn torí wípé lára àárọ̀ tí mo bá ti ń to ọjà síta, màá kọ́kọ́ nu àwọn ọjà náà, àwọn eléyìí tí eruku ti ta sí láti ọjọ́ kejì. Torí wípé bí ọba ṣe gbé ọjà rẹ síta, láyọ̀ ṣe bọ́ ọ rí, layé ó sì ṣe bọ́ ọ rà. Mo máa ń tọ́jú ọjà mi dára dára látara wípé mo máa ń nu wọ́n.

A, gbogbo yàrá ò ní mo fẹ́ràn nínú ilé mi ká kọ́kọ́ gbe láti, ṣùgbọ́n ilé yìí tí mo fẹ́ràn jù ò ní yàrá ibùsùn torí ibẹ̀ gangan ni yàrá ìsinmi. Tí èyàn bá fẹ́ sinmi, inú yàrá ìbùsùn mi, ibẹ̀ ni màá ti sinmi. Yàrá ńlá eléyí tó jẹ́ yàrá ìgbàlejò, mo fẹ́ràn bẹ́ẹ̀ náà torí ibẹ̀ ni mo ti máa ń wo àwọn eré ìdárayá lórí tẹlifísàn.

Uhm, n tí mo máa ń wọ̀ tí n bá fẹ́ lọ sùn, ìbèérè yìí náà kì í ṣe ìbèérè ẹyọ kan. Ni ìgbà mìíràn mo lè máa wọ ǹkan kan sùn, ṣùgbọ́n nígbà mìíràn mo lè wá sòkòtò péńpé àti ẹwù péńpé ni màá wọ̀ tí màá fi, ti maa lọ sùn bẹ́ẹ̀.

Ha! Ǹjẹ́ mo gun ọkọ̀ akẹ́rù rí báyìí? Mi ò rò pé mo gun ọkọ̀ akẹ́rù rí torí wípé ọmọ tó ń gbé inú ìgboro ni mí. Mi ò yí kí lọ sí ibi tí óóó Mi i kí lọ sí ibi tí màá ti, tí mọ, tí mo lè lọ tí màá ti gun ọkọ̀ akẹ́rù. Mi ò rò wípé mo gun ọkọ̀ akẹ́rù rí.

Ìbọ̀wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò fẹ́ràn ìbọ̀wọ́ púpọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìbọ̀wọ́ pé oríṣiríṣi, ẹ̀gbà ọwọ́ wà gẹ́gẹ́ bí ìbọ̀wọ́, òrùka ọwọ́ wà gẹ́gẹ́ bí ìbọ̀wọ́, ṣùgbọ́n ìbọ̀wọ́ kan tí mo le rò pé mo fẹ́ràn díẹ̀ òun ni ìbọ̀wọ́ kí n wo ago, ago ìbọ̀wọ́, mo fẹ́ràn ohun tiẹ̀, ṣùgbọ́n àwọn ìbọ̀wọ́ yòókù mi ò fẹ́ràn wọn.

Uhm, kìí ṣe gbogbo àwọn, kò ṣe gbogbo nǹkan ni mo máa ń ṣe àtúnlò rẹ̀. Àwọn nǹkan tí mo bá rí wípé yóò ní ìwúlò fún mi ní ọjọ́ iwájú, mo máa ń ṣe àtúnlò rẹ̀. Gẹ́gẹ́ bí ó yá bí ike àbí bí igo, mo máa ń ṣe àtúnlò wọn. Ṣùgbọ́n nǹkan tí mo bá rí pé kò ní ìwúlò kan tí ó ṣe fún mi, mi ò kì í ṣe àtúnlò rẹ̀.

Ha! Bẹ́ẹ̀ni. Lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni àwọn oúnjẹ tó léro fún ìlera, tó gbádùn fún ìlera, àwọn oúnjẹ tí èèyàn ó jẹ, tí inú eyàn gan ó máa dùn. Mo fẹ́ràn àwọn oúnjẹ tó dára fún ìlera gidigidi.

Ọ́fíìsì mi àti ibi iṣẹ́ mi ó sí ní àgọ́ méje àbọ̀, tí mo bá dé lágo mẹ́jọ mo ti pẹ́ dé ibi iṣẹ́. Ó sì lè fa kí àwọn ọ̀gá mi kan pè mí kan bí mi pé kí ló dé tí mo ṣe pẹ́ dé ibi iṣẹ́. Ṣùgbọ́n àgọ́ méje àbọ̀ gangan ni ọ́fíìsì mi sí.

Uhm, ọ̀nà méjì ni mo máa ń gbà dé ibi iṣẹ́ mi. Mo ní ọ̀kadà tata púpa tí èmi gangan máa ń gbé kúrò ní ilé mi lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn bóyá ọ̀kadà mi bàjẹ́, mo lè gbé kẹ̀kẹ́ mọ́rúà àbí kí n gbé mọ́tò tí a ń pè ní ọkọ̀ láti ilé mi, ọkọ èrò láti ilé mi lọ sí ibi iṣẹ́

Yíya àwòrán, ó pẹ́ sí méjì. Ṣùgbọ́n mi ò mọ yíya àwòrán eléyìí tí ìbéèrè yìí túmọ̀ sí. Àmọ́ máa sọ yíya àwòrán lẹ́lẹ́èyi tó yé mi sí. Yíya àwòrán gẹ́gẹ́ bí aláfọwọ́yà, mo fẹ́ràn ìyẹn gan gan torí ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni kí n ya àwòrán ǹkan kó sì jọ ǹkan náà. Yíya àwòrán kejì, òun ni kí n ya, kí èèyàn fi fóònù láti fi ya mi àbí kí n fi fóònù láti fi ya ǹkan. Mo fẹ́ràn láti mọ́ fi fóònù mi ya ǹkan náà àbí kí wọ́n fi fóònù ya èmi náà.

Rárá o, mi ò fẹ́ràn láti máa jì yàn. Ìyàn ò ṣe ohun tó da. Ìyàn máa ń padà ń dá ìjà lẹ laarin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ni. Nǹkan tí ò jẹ́ kí n fẹ́ràn láti máa ja ìyàn nìyẹn. Ni ọjọ́ kan, àwọn ọ̀rẹ́ mi méjì wọ́n jìyàn, ó padà di wípé ìyàn náà padà fa ìjà láàrin àwọn méjèèjì tó di wípé wọ́n gúnra wọn ní ìgò.

Ọ̀nà méjì ni mo máa ń gbà jí ní òwúrọ̀. Àkọ́kọ́ náà, ní gbogbo ìgbà tí n bá ti fẹ́ sùn ní alẹ́, mo máa ń gbé fóònù mi sí àláàmú kó jí mi tó bá ti di bí ọwọ́ ago márùn ún sa ago márùn ún àbọ̀. Fóònù mi ó sì jí mi lákòókò náà, tó bá sì ti dún, mà á dìde, mà á lọ ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe kí n sì múra lọ láti máa lọ sí ibi iṣẹ́. Àbí kó jẹ́ pé Ọlọ́run ni ó ta mi ji fún rara rẹ̀ ní déde ago márùn ún si agogo márùn ún àbọ̀.

Àwọn àdéhùn tí n bá ṣe fún èèyàn, mo máa ń gbìyànjú láti kọ àwọn àdéhùn mi sínú ìwé pélébé kan kalẹ̀ torí kò sí ẹni tí ó le gbàgbé nǹkan, tí n bá ti kọ́ síbẹ̀. Tí n bá padà rí ìwé náà, ìyẹn ló máa ń tètè mú mi rántí àdéhùn tí n bá ṣe fún èèyàn. Kódà tí èèyàn bá ṣe àdéhùn fún èmi náà, mo máa ń kọ ọ́ síbí kan láti rí pé ọjọ́ tí n bá tún rí, màa le ran ẹni náà lè ti pé, "Ẹ ṣẹ àdéhùn báì funmi"

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun ni ojú ọjọ́ tí òórùn o mú púpọ̀, tó tutù ó sì mú púpọ̀, ìròjú ọjọ́ tí mo fẹ́ràn jù nìyẹn. Tí ó bá ti ń di pé òórùn mú, mi ò fẹ́ràn yẹn. Àmọ́ irú ojú ọjọ́ tó jẹ́ wípé atẹ́gùn kan rọra máa ń fẹ́ rẹ́sẹ́rẹ́sẹ́, atẹ́gùn ó mọ́ọ fẹ́ díẹ̀díẹ̀, tí oòrùn ó sì ní mú púpọ̀, ni irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù nìyẹn.

Àkókò bí i aago mẹ́jọ, aago mẹ́jọ àbọ̀, òun ni mo fẹ́ràn láti sùn, torí Yorùbá náà ló ní "á tètè sùn, òun ni á tètè jí". Tí m bá tètè sùn bí i ọwọ́ aago mẹ́jọ ṣá ágo mẹ́sàn, màá le tètè jí ní bí i ọwọ́ aago márùn-ún ṣá ágo márùn-ún àbọ̀ láti múra ibi iṣẹ́ mi.

A, oúnjẹ tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran tó, tó, tó ní kì mí dáadáa. Mo sì tún fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà àbí ká sọ pé mo fẹ́ràn ẹ̀wà àti búrẹ́dì. So àwọn oúnjẹ tí mo fẹ́ràn pọ̀ dáadáa torí ẹni tó fẹ́ràn oúnjẹ ni mí. Ṣùgbọ́n mo fẹ́ràn àwọn ẹran òkèlè ju àwọn ẹran oúnjẹ Oyìńbo lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ̀. Mo mọ̀ bí a ṣe ń wẹ̀ dáradára. Tó o bá wọ inú ilé ìwẹ̀, bomi sí ara rẹ. Lẹ́yìn tó o bá bomi sí ara rẹ tán, mú ọṣẹ àti kẹ̀ǹkẹ̀. Fi ọṣẹ rẹ fi gbo kẹ̀ǹkẹ̀ rẹ. Tó o bá ti fi gbo kẹ̀ǹkẹ̀ rẹ, fi gbo orí rẹ. Lẹ́yìn tó o bá gbo orí rẹ tán, fọ́ omi ṣan orí rẹ nù. Lẹ́yìn ìgbà náà, o wà lè fi kẹ̀ǹkẹ̀ kó fi gbo gbogbo ara rẹ pátápátá. Lẹ́yìn ìgbà náà, ọ wà bú omi sí ara láti fọ gbogbo ọṣẹ yẹn dànù kúrò ní ara rẹ.

Àpò owó mi, àwọn nǹkan tí mo kó sínú àpò owó mi pọ̀. Àkọ́kọ́ náà, àwọn bí i àwọn a, káàdì ìdánimọ̀, ìyẹn kọ́kọ́ wà nínú àpò owó mi náà. Ikeji, àwọn owó, mo mò ń kó owó sínú àpò owó mi náà. Mo sì mọ ń kó àwọn bí ìwé tó bá ṣe pàtàkì sí mi, mo mò ń kó àwọn bí ìwé kéékèèké, mò ń kó wọn sínú àpò owó mi.

Ọlọ́run má jẹ́ kí n wu irú ìwà bẹ́ẹ̀. Àkọ́kọ́ náà, ọmọ lẹ́yìn ni mo jẹ́ ní ibi iṣẹ́ mi. Mi ò ní agbára kan láti lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́. Ṣùgbọ́n kò dà bó bá di lọ́la tí mo bá di ọ̀gá ní ibi iṣẹ́, kò wùmí kankan láti lé èyàn àbí kí èyàn kankan gba ata ara mi láti fi kúrò ní ibi iṣẹ́. Ọlọ́hun ò ní jẹ́ kí irú rẹ̀ kó ṣẹlẹ̀ sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí agbègbè tí mò ń gbé kò sí wàhálà, kò sì ṣì awuyewuye. Ibi tí mò ń gbé. Kò sí ibi tí mò ń lọ, pẹ̀lú àlàáfíà ni mo fi ń rìn lọ. Kódà mo le rìn lóru, sọ pé mò ń jáde pẹ̀lú àlàáfíà, èmi náà sì rè, kò sí ǹkan kan tí ń ṣe mí. So mo le rìn jáde lọ ibi tó bá wù mí pẹ̀lú àlàáfíà.

Irú iṣẹ́ wò ní pàtó? Irú iṣẹ́ wò ní pàtó? Torí gẹ́gẹ́ bí mo ṣe wà ní ibi tí mò tí ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́, ìbáwú mi bí ó bá jẹ́ wípé mo lè bọ́ sí àwọn ilé ẹ̀kọ́ gíga bíi yunifásítì láti jẹ́ bí olùkọ́ wọn níbẹ̀. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà nìyẹn, pé kí ń kúrò níbi tí mo wà kí ń tún bọ́ síbi tó ga ju ibi tí mo wà lọ.

Àì ìgbà tí mo lọ sí ọjà, yóò ti tó bí oṣù mẹ́fà sẹ́yìn. Torí nígbà náà ni mo lọ sí ọjà láti lọ ra àwọn ǹkan èlò ọbẹ̀ àti àwọn oúnjẹ tí mò ń jẹ ní ilé. Ìgbà tí mo lọ sí ọjà, bẹ́ẹ̀ ni nìyẹn. Mo sì nígbà mìíràn, mo fẹ́ràn láti mọ lọ sí ọjà. Láìṣẹ́ pé bóyá èèyàn kankan rán mi lọ sọjà, mo fẹ́ràn àti máa lọ sí ọjà láti lọ ra àwọn ǹkan jíjẹ.

Ọjà tuntun, ó lè jáde ní ọ̀la, ó lè jáde lọ́túnla, ó sì lè jẹ́ oṣù tí ń bọ̀ lọ́jà mi tuntun ó tún jáde, ó lè jẹ́ ọdún tí ń bọ̀ lọ́jà tuntun tó jáde, ṣùgbọ́n nísìnyí, ìgbà tí ó jáde gangan mi ò ti mọ̀, ṣùgbọ́n ká mọ fi ojú sọ́nà láàrin àwọn ọjọ́ tí mo sọ yí.

N bẹ́ẹ̀ni, oríṣiríṣi ẹranko ọ̀sìn ni mò ń ní. Àkọ́kọ́, mo sin olóńgbò nígbà kan ṣùgbọ́n olóńgbò náà ti padà kú. Iku olóńgbò náà dùn mi gidigidi gan. Báyìí, mò ní ewúrẹ́ tí mò ń sin àti àwọn adìẹ ìbílẹ̀ tí mò ń sin, tí wọ́n ń ye tí wọ́n sì ń pa mọ́. Àwọn ewúrẹ́ náà sì ń bímọ síi. So àwọn ọmọ tán bá ń bí, a tún fàwọn náà lẹ́, tí àwọn náà ó tún dàgbà, táwọn náà ó tún mọ bí mọ́

A, ẹm, èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a máa ń pín owó bóyá iṣẹ́ tí a bá jọ ṣe, a jọ pín owó déédé, àbí ká jọ pín ní, lórí iṣẹ́ tí ẹnìkankan bá ṣe. Mo lè sisẹ́ ju ọ̀rẹ́ mi lọ, màá gbowó ju ọ̀rẹ́ mi lọ. Ọ̀rẹ́ mi lè ṣiṣẹ́ jù mí lọ, yóò gbowó jù mí lọ. Àbí tí a bá jọ ṣiṣẹ́ déédé, a jọ pín owó déédé náà ni.

Mo máa ń sá eré ní ìgbà kan, ṣùgbọ́n nígbà tí mo kéré àti nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, ìgbà náà ni mo ti sá eré gbẹ̀yìn. Nígbà tí à ń ṣe eré ìdárayá tí wọ́n ń pè ní, tí àwọn olóyìnbo ń pè ní inter house sport, ìgbà náà ni mo sá eré. Mo sá eré fún, ẹ, ilé aláwọ̀ ewé ni mo sá eré fún. Mo sì gbé ipò kejì ní ibi eré náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ní ìgbà míràn mo lè jí láàárọ̀ kùtùkùtù tí máa sá eré ibi kìlómítà kan tí mà á sì padà sí ilé, àbí ní ìgbà míràn boyá ní òpin ọ̀sẹ̀ mo lè lọ sí ibi tí wọ́n bá tí ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí a jọ fi ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, etí mi dára, etí mi sì dára gidigidi. Etí mi dára gidigidi, kò sí ìyọnu, kí n ò ní ààrùn etí kankan. Mo sì mọ̀ n gbọ́rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ láìsí wàhálà, láìsí ìyọnu. Etí mi wà pa, etí mi sì dára. Mo n fi etí mi gbọ́rọ̀ tí wọ́n bá ń sọ nítòsí mi àti eléyìí tí wọ́n bá ń sọ láti jìnnàjìnnà.

Eré ìdárayá tí mo fẹ́ràn, ìbéèrè ńlá ni ìbéèrè tí ọbí mi. Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní ẹgbẹ́ eré ìdárayá, eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eléyìí tí àwọn Arsenal, Chelsea àtàwọn ǹkan kan bẹ́yẹn tí wọ́n máa ń gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ò ní eré ìdárayá tí mo fẹ́ràn jù. Lẹ́yìn ìgbà náà, mo wá fẹ́ràn àwọn tí wọ́n máa ń sá eré, eré orí, er orí pápá àti àwọn eré orí amóhùnmáwòrán. Àwọn nǹkan tí mo fẹ́ràn ni.

Ǹjẹ́ mo ti kọ́ nǹkan tuntun rí báyìí ní ibi iṣẹ́? Mi kò rántí ìgbà tí mo kọ́ nǹkan tuntun rí ní ibi iṣẹ́ mi. Lórí ibi iṣẹ́ mi, iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe. A ò ti kọ́ nǹkan tuntun. A! Mo rántí bẹ́ẹ̀ni. Ìgbà kan wà tí ìjọba ìlú mi tí ó ní kí àwa tí a jẹ́ ọ̀gá bàọ́lọ́jì kà lọ fún, à, ìkọ́ nǹkan tuntun tí olóyìnbo pè ní seminar. Èrò yìí yóò tó bí oṣù méjì sẹ́yìn níìsín.

À, èmi kò mọ ọkọ̀ wà rárá o. Mi ò mọ̀ bí mo ṣe lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú o. Mi ò mọ ọkọ̀ wà. Ka ní wípé mo mọ ọkọ̀ wà nisin ni mi bá mọ̀ bí mo ṣe lè dá ọkọ̀ dúró. Ṣùgbọ́n fún ẹni tí kò mọ ọkọ̀ wà rárá, kò sí bí mo ṣe lè dá ọkọ̀ dúró ní ìkojúkojú.

Ikinni eh, ohun kan tí mo mọ̀ ń ṣe lára ohun kan tí mo mọ̀ ṣe jù ni kí n mọ kí àwọn èèyàn kiri pàápàá jùlọ àwọn tó bá jù mí lọ lórí fóònù mi. Mo fẹ́ràn láti mọ kí àwọn ènìyàn lórí fóònù mi, mo sì fẹ́ràn láti mọ tan ìkínikíni lórí ẹ̀rọ àgbéléwò mi.

Àwọn ààyè tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, ó pé oríṣiríṣi nínú yàrá mi. Tí m bá ṣẹ̀ wọlé bóyá mo ti ibiṣẹ́ dé, mo lè fi kọ́kọ́rọ́ mi sí ẹnu ilẹ̀kùn mi lẹ́yìn nínú ilé, àbí kí n fi kọ́kọ́rọ́ mi kí n yọ́ kúrò lẹ́yìn tí n bá ti ìlẹ̀kùn tán, kí n fi sórí tábìlì nínú yàrá mi, àbí kí n fi sí orí ẹ̀rọ amómitutu mi.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dára dára àti àwọn alábàágbé mi. Mo mọ wọ́n dára dára torí ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti àwọn aládùúgbò mi. Ìbáṣepọ̀ tó dánmọ́rán tó sì ṣe dáadáa ni. So, mo mọ wọ́n dára dára. Tí wọ́n bá ní nǹkan ṣe, wọn ó pè mí, tí èmi náà bá ní nǹkan ṣe, èmi náà ó pè wọ́n.

Áà ó ti pẹ́ nígbà tí mo ti kọ ìgbékalẹ̀ iṣẹ́ torí ìgbà tí mo ti kọ́ gbẹ̀yìn bí ka sọ pé bí ọdún márùn sẹ́yìn nígbà tí mò ń wa iṣẹ́. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti rí isẹ́ mi, mi ò rò pé mo rántí ọjọ́ mi tí mo tún jókòó láti kọ ìgbékalẹ̀ iṣẹ́ mi.

Alá burúkú, ó ti pẹ́ gidigidi o. Mi, mi ò lè rántí ìgbà tí mo ní aláburúkú gbẹ̀yìn. Torí tí a bá ní ká wo sùnsun, ká sì wo dáadáa. Ìgbà tí mo ní aláburúkú gbẹ̀yìn pé mo jẹ́ ìgbà tí mo wà ní bóyá bí ọmọ ọdún méjìlá àbọ́ ọmọ ọdún mẹ́tàlá. Ìgbà tí mo lè rántí pé mo ní aláburúkú gbẹ̀yìn.

Àh, gbogbo ìgbà ni mo à ń pàdé ọ̀rẹ́ mi, èmi àtàwọn ọ̀rẹ́ mi ní ibi tí a ń gbé kó jìnà síra wọn. Kódà lónìí, èmi àtàwọn ọ̀rẹ́ mi sì tún pàdé. Mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ wọn níbi ọwọ́ àṣálẹ́ yìí ni. Gbogbo ìgbàkígbà, èmi àti àwọn ọ̀rẹ́ mi má ń pàdé. Ó ní ibi tí àtijọ́ máa ń pàdé tí gbogbo wa o ti fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ra ara mi. Mo sì ní ìfẹ́ sí orí àti adìẹ láti máa lò láti máa fi ṣi ara mi àbí láti fi pa ara mi. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán, mo sì fẹ́ràn kí n máa pa ara láàrọ̀ nìkan. Ṣùgbọ́n tó bá ti ń di bí alẹ́, mi ò fẹ́ràn láti máa pa ara. Iwe mi lálẹ́, mi ò kí n pa ara.

Gẹ́gẹ́ bí Mùsùlùmí, àwọn àkókò ọdún tí mo fẹ́ràn jù, òun náà ni àwọn àkókò ọdún Mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta. Àkọ́kọ́, òun ni ọdún Jímọ̀, èléyìí tí a máa ń ṣe ní ọjọ́ Jímọ̀-Jímọ̀. Ẹ̀kéjì, oun lọ́dún ìtúnu àwẹ̀. Ẹ̀kẹta, oun lọdún ìtúnu iléyá.

Èmi eṣe aláàárẹ o. Kì ń mu òògùn lójoojúmọ́ o. Àláàrẹ, o lè mọ̀ pé mo máa ń mu òògùn ní ojoojúmọ́. Ìgbà tí mo lè mú òògùn, o ni bóyá ìgbà tí o bá rẹ̀ mí. Ìgbà kan tí mo mọ̀ pé mo máa ń lo òògùn nìyẹn.

Ìbéèrè yìí ó ṣe pàtàkì fún mi láàrín emi àti àwọn oníbàárà mi. Èmi ní ẹ̀ẹ̀kọ̀kan, mo máa ń bẹ àwọn oníbàárà mi wò. Ní ori pé ọ̀ní ìbà pé mo máa ń pè wọ́n lórí fóònù mi. Bóò ní òótọ́jọ́ mẹ́ta, ẹkújọ́ mẹ́ta láti bèèrè àláàfíà wọn.

Bẹ́ẹ̀ni, lára oun àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, òun ni kí n se oúnjẹ àbí kí n dáná fún àwọn mọ̀lẹ́bí mi àbí fún olólùfẹ́ mi àbí fún ara mi gangan. Inú mi máa ń dùn tí bá bọ́ sí yàrá ìdáná tí mò ń dáná fún àwọn mọ̀lẹ́bí mi àbí ẹni tí mo fẹ́ràn àbí fún ara mi gangan. Inú mi máa ń dùn, ara mi máa ń gba yági yági.